Mi ò kí ń fi fáìlì mi sí orí, pamọ́ sí orí cloud torí fóònù tí mo ń lò Android ni kò ní cloud lórí. So mi kì í fi, àh, fáìlì mi pamọ́ sí orí cloud. Torí mo nígbàgbọ́ pé àwọn tó bá ń lo iPhone nìkan ni wọ́n lè fi fáìlì wọn pamọ́ sí orí cloud. Èmi orí kíni ni mò ń fi fáìlì mi sí, orí, àh, Google mail. Ẹni fáìlì tí ń bá ṣe orí Google mail ni mo màá fi ṣí. Tí mi bá fi ṣí orí Google mail, orí Gmail, màá fi ṣí orí email, Yahoo email. Ibi méjèjì yi ni mò ń fi ṣí, mi fi, àh, fáìlì mi pamọ́ sí orí cloud.

Ní ọ̀pọ̀lọpọ̀ igbà tí iṣẹ́ mi bá pọ̀, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ, àmọ́ tí iṣẹ́ mi ò bá pọ̀, mi ò kí n ṣiṣẹ́ ju wákàtí lọ torí mo mọ̀ pé wákàtí ni tí yóò ṣe pàtàkì ní, tó jẹ́ pé tó bá ti bómọ́yàn lọ́wọ́, èèyàn ò lè rí i mọ́. Àmọ́ tí iṣẹ́ mi bá pọ̀, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ dáadáa láti rí pe mo parí iṣẹ́ tí mo bá ń ṣe. Tó bá sì jẹ́ pé iṣẹ́ tó lè dúró ni, mi ò ní lo ìdúró wákàtí tó yẹ kí n lo lọ, ṣùgbọ́n tí mo bá rí pé dídá dúró iṣẹ́ náà yóò nípa lára fún iṣẹ́ náà, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ nígbà mi.

Ah! Ṣe mo máa ń pe àwọn oníbàárà mi tuntun? Ọ̀pọ̀lọpọ̀ ọgbà mo máa ń pe àwọn oníbàárà mi tuntun láti jẹ́ kí wọ́n mọ pàtàkì n tí mo fẹ́ àjọṣepọ̀ wa, n tí mo fẹ́ tà fún wọn àbí n tí mo fẹ́ bá ra lọ́wọ́ wọn. Torí pipé oníbàárà tuntun yóò fi máa ń ní, ó máa ń jẹ́ kí oníbàárà nígbàkẹ́lé nínú, nínú èèyàn. So ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn oníbàárà mi tuntun mo máa ń pe wọn. Even àwọn tí wọ́n ì ṣe oníbàárà tuntun gan, mo máa ń pe wọn láti rí pé àjọṣepọ̀ tó dán mọ́rán ó wà láàárín èmi àti wọn tí ó fi ní sí ìjákulẹ̀ kankan lébi pé wọn ó lọ bá ẹlòmíìdàwó pọ̀.

Ah! Mo ti lọ òd-- mo ti lọ só-sọ́de rí láìmọ̀ye ìgbà. Àwọn òde tí èmi ṣe máa ń lọ. Ah! Mi kò ṣe-- mo ṣe ọdẹ-- sọ́de rí lẹ́ẹ̀kan nígbà tí mo ń ṣe àgùnbánirọ̀ ní 2008, tí wọ́n pin wa ní ẹka ẹka pé àwa ni, àwa igun yìí ni a ṣe lásọ òde ní lọ́dun yìí. Àwọn ògùn wọ́n pín wa sí ìsọ̀rí ìsọ̀rí, àwọn tí wọ́n ó sọ òde, ẹ sọ òde nígbà yẹn, nígbà tí mo ń ṣe àgùnbánirọ̀, láti fi ṣe ìdánilẹ́ẹ̀kọ́ pé àwọn àsìkò kan wà tí èèyàn máa ń sùn, àwọn àsìkò kan wà tí èèyàn ò ní sùn, tí èèyàn ó máa wo ohun tó ń kọjá lọ kọjá bọ̀. So wọ́n pín wa sí ìsọ̀rí ìsọ̀rí pé ẹ̀yin yìí ní ẹ sọ òde ní ọjọ́ Alámisì, ẹ̀yin yìí lẹ sọ òde ní ọjọ́ Alárùwá. So mo jẹ́ kan lára àwọn tí wọ́n pín pé kí wọ́n sọ òde. Ibi yìí ni mo ti sọ òde rí.

Mo fẹ́ràn ìpàdé lórí fóònù ni ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Nítorí wípé gbogbo ẹni tí àwọn tí wọ́n sí ní àdúgbò agbègbè tí mo wà, àwọn náà yóò ní àǹfààní láti kópa nínú ìpàdé náà. Àmọ́ tí a bá ní a ò ṣe ìpàdé ní orí fóònù, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà ní jìnnà jínnà ni wọ́n ó wà awawí kan tàbí èkejì láti sọ pé àwọn ò ní lè kópa nínú ìpàdé náà. Àmọ́ tó bá ti jẹ́ orí fóònù ni, kódà ẹni tí ó wà nílùú eyinbo gan-an, ó lè kópa nínú ìpàdé orí fóònù tí ẹ́ jọ máa wora yin báyìí, tí ẹ sì jọ máa sọ ohun tí-- kókó ohun tí ó wà nínú ìpàdé náà tí oníkálukú yóò sì mú àbáàtì ẹ̀ wá. Àmọ́ tó bá jẹ́ pé kì í ṣe orí fóònù, ṣé ẹ lo mi? Ẹni tó wà nílùú ebo lẹ́ẹ̀ni dáadáa kó wá sí ìlú Nàìjíríà nítorí ìpàdé kan tàbí ikejì, tó bá rò pé kì í ṣe ohun tó ṣe pàtàkì, ó lè sọ pé òun wá, kó lè sọ pé òun ń ráyè. Àmọ́ tó bá jẹ́ ìpàdé orí fóònù ni, kò sí, yóò wá yé, yóò sọ ìgbà tí yóò ráyè tí òun náà ò lè bá wa ṣe, ẹ̀rọ wò mi wọ̀ o, kí a jọ sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìléwọ́. So mo fẹ́ràn ìpàdé tó wà lórí fóònù. Kódà tí ẹ bá ṣe ìpàdé orí fóònù, èèyàn tún lè máa ṣe nǹkan mìí lọ́wọ́ lásìkò yìí tí ó sì máa wà-- tí ó sì máa fetí gbọ́ ohun tí wọ́n bá ń ṣe ní ìpàdé.

Ní ọ̀pọ̀lọpọ̀ igbà, mi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba nítorí mo mọ̀ pé tí èèyàn bá ń ṣiṣẹ́ ìta gbangba, ah distraction tí èlẹ́yìn mọ̀, tí òní Yoruba máa ń pè ní ìdí ni lọ́wọ́, ó máa ń wà fún eré iṣẹ́ ìta gbangba. Àmọ́ tí ó bá jẹ́ pé inú ọ́fíìsì tàbí inú iyẹ̀wù kan ni èèyàn wà tí èèyàn tí ń ṣiṣẹ́ tí ò sì lè lọ bíbọ̀, iṣẹ́ náà yóò rọrùn láti ṣe. Fún èmi o, mi ò mọ̀ fún ẹlòmíì o, àmọ́ ìgbàgbọ́ mi ni pé ká ṣiṣẹ́ nínú kọ́lọ́fín kan tàbí inú ọ́fíìsì, ó máa ń tẹ́ mi lọ́rùn jù kọ́ ni kí n ṣiṣẹ́ níta gbangba lọ. Nítorí oríṣiríṣi èèyàn mi ò mọ̀ kọjá, oríṣiríṣi ohun lẹ́ẹ̀ mọ̀ gbọ́ tí ó sì fa ìdí ni lọ́wọ́ fún iṣẹ́ tí mo bá ń ṣe. So fún idé yìí, mo nífẹ̀ẹ́ kí n máa ṣiṣẹ́ ní kọ́lọ́fín jù kí n máa ṣiṣẹ́ níta gbangba lọ.

Iṣẹ́ mi kò ní wákàtí torí oníṣẹ́ àdáni ni mí. Mò ń ránṣe, mò ń yànnàná, mò ń ṣe, mò ń fún àwọn aláìsàn ní òògùn, mò ń tàá fún wọn ni. Tí a, tí eleyinbò ń pè ni chemist. So tí n bá ti ṣí ọ́fíísì mi láti àárọ̀, mo lè má tì títí di aago mẹ́wàá àbọ̀ ní alẹ́ tàbí aago mẹ́wàá gerégé ní alẹ́ torí àwọn àsìkò mí máa ń wà. Ṣé ẹ mọ̀ pé kò sí àsìkò tí ẹ̀dà ò le ṣe iṣẹ́ àìsàn? Kò sì sí àsìkò tí dókítà ò le sọ pé "lọ ra òògùn, lọ ra abẹ́rẹ́ wá lọ fún elé" tàbí elé yìí ló máa ń mú mi tí iṣẹ́ te mí ò fi ní àkókò. Àmọ́ àwọn tí ó ń bá mi ṣiṣẹ́, mo fún wọn ní àkókò pé aago mẹ́jọ kí ẹ ti dé. Pé aago mẹ́jọ kí ẹ ti dé. Tó bá sì ti ń di aago mẹ́fa, mo máa yọ̀ǹda wọn pé kán lọ. Àmọ́ torí èmi tí mo ní iṣẹ́ mi, èmi ò kí ń kúrò títí di aago mẹ́wàá àbọ̀. Àyàfi tí àlàáfíà ò bá tó, tí ó rẹ́ mi tí mo wò pé mo tún ní iṣẹ́ mi tí mo fẹ́ ṣe ni mo máa ń kúrò ní ibi iṣẹ́. Àmọ́ wákàtí tí mo máa ń lò, mo máa fẹ́ lò wákàtí mẹ́wàá nídi iṣẹ́ mi lójoojúmọ́, lójoojúmọ́

Ní ọ̀pọ̀lọpọ̀ igbà mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí o. Tí ènìyàn ò bá ní àlàáfíà, tí ó ò ní owó lọ́wọ́, mo máa, mo máa sọ fún un. Tí ó bá ní owó lọ́wọ́, ọ̀pọ̀lọpọọgbà tó bá wá, tí mo bá rí pé mo ní kàpá, màá ní kí wọ́n tá oògùn fún un. Tí wọ́n bá tá oògùn fún un, mọ́ lè máa gbó owó lọ́wọ́ ẹ̀. Mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ tí mo bá ní kàpá, àmọ́ tí mi ò bá ní kàpá o, màá sọ fún un pé bó ṣe díẹ̀ kó mú wa lára owó náà. Ígbá mi, ẹ̀lọ mi lè ra oògùn tí ó jẹ́ bóyá five thousand, bóyá ọmọ rẹ̀ ló ṣàìsàn tí a lóhùn ò lọ́wọ́ lọ́wọ́, màá ní kó fi sílẹ̀. Imi modẹ̀ lé ní, mo lè dá ìgbà fún un pé ìgbà báyìí tó bá ti rí kó bá n mú owó mi wá, kó bá n mú owó mi wá sóo. Mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́

Àwọ̀ tí mo fẹ́ràn jù lọ méjì ni. Mo fẹ́ àwọ̀ funfun, mo fẹ́ àwọ̀ dúdú, mo fẹ́ràn àwọ̀ dúdú. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó bá dé àsìkò ọjọ́, mo máa ń fẹ́ kí n wo àwọ̀ funfun mọ́ dúdú tí mo máa ń combine. Àmọ́ tí ó bá jẹ́ àsìkò ẹ̀rùn, mo fẹ́ràn àwọ̀ dúdú torí àwọ̀ dúdú ó gbá dọ̀tí. Ti doti bá ṣe báyìí, ẹni mọ̀. Ó dẹ̀ máa ń ní kò tún wà transparent, kò kì ṣe è tó bá ṣàfihàn ara. Mo fẹ́ràn àwọ̀ dúdú gan. Mo sì fẹ́ràn àwọ̀ funfun nínú gbogbo àwọn àwọ̀

Mi ò ní ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi rara, àmọ́ mo ní àwọn tí ó ní nílé. Mo sì mọ, a mo mọ pàtàkì ẹ̀rọ ọlọ́gbọ́n torí ó máa ń jẹ́ kí èèyàn rí àwọn nǹkan mìíràn tí èèyàn ò lè ro pe ó le ṣẹlẹ̀ ní ilé èèyàn, ní kìíní tàbí kí.

Bí mo ṣe máa ríi dájú pé ọjà mi dára ni wípé àwọn customer mi, àwọn oníbàárà mi tí wọ́n bá mi ra ọjà, tí mo bá ti rí wọn tó ṣe díẹ̀, màá pe èrọ iléwọ́ wọn pé ṣé kò sì tí a rí wọn? Ti wọ́n bá máa sọ pé àá nǹkan báyìí ló ṣẹlẹ̀ o, ọjà táwọn rà báyìí ló ṣe ri o. Mo wá lè ṣàlàyé pé àá nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ o. Àmọ́, even kó má jẹ àwọn tí mo ti ríi típẹ́, àwọn oníbàárà mi tí wọ́n bá bá mi ra ọjà, màá ní kí wọ́n gbìyànjú láti bá wa ra ọjà sí o. Kó má jẹ ẹ̀kan yìí ni wọn ó bá wa ra ọjà o. Mo máa ń ṣe dáadáa sí àwọn oníbàárà mi. Mo máa ń ní ìbáṣepọ̀ tó gúnmọ́ran pẹ̀lú àwọn oníbàárà mi. Látàrí ìbáṣepọ̀ yìí, tí wọ́n bá ní ǹkan kan tí wọ́n fẹ́ nípa ọjà tí mo tá fún wọn, wọ́n má ń, ó máa dùn wọ́n mú láti pè mí pé nǹkan báyìí báyìí ni ó ṣẹlẹ̀

Mo máa ń lo ọ̀pá ìfámọ́ra ní ọ̀pọ̀lọpọ̀ igbà nígbà tí mo bá n mú ohun mímu níta. Nítorí wípé mo ní ìgbàgbọ́ pé oríṣiríṣi èèyàn ni ó lè ti gbẹnu sí fèrèsé àbí kọ́ọ̀pù tí wọ́n da ẹlẹ́rìndòdò sí fún mi pé kí n fi mu. So ìgbàgbọ́ mi ni wípé látari kí èèyàn má bàá kó ǹkan tàbí kejì, mo máa ń lo ọ̀pá ìfámọ́ra nígbà tí mo bá mú ǹkan níta. Àmọ́ nígbà tí mo bá wà nínú ilé mi pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi, mi ò kí ń lo ọ̀pá ìfánimọ́ra nígbà tí mo bá mú ǹkan. Àyàfi nígbà tí mo bá lọ sí òde, tí mo lọ sí òde àbí tí mo lọ síbi ilé fàájì tí mo gbà ra ǹkan ẹlẹ́rìndòdò ni màá ní kọn fún mi ní ọ̀pá ìfánimọ́ra nígbà tí láti mú ohunkóhun tí mo bá rà níbẹ̀. Àmọ́ tó bá jẹ́ pé ilé ni mo wà ọ̀, mi kí ń lo ọ̀pá ìfámọ́ra ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà.

Àkókò tí mo fẹ́ràn jù lọ nínú ọjọ́ ni ọjọ́ Friday tí wọ́n ń pè ní ọjọ́ jímọ́. Ni àkókò bí àsìkò tí a báa ń kí jímọ̀ ni ago méjì sí mẹ́ta. Torí ní àkókò yìí mo máa ń wà ní ilé ìjọsìn láti fi ara balẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti ìtọ́sọ́nà àwọn àfáà wa láti mọ ìgbésẹ̀ tí ó kù tí èèyàn ó gbé nínú ayé, ohun tí èèyàn ó ṣe, tí èèyàn ó fi súnmọ́ Ọlọ́run Adéda rẹ̀. Mo fẹ́ àkókò yìí jù lọ nínú gbogbo ọjọ́ tí ó jẹ́ ọjọ́ ọdọọdún. Ni ọjọ́ yìí gán mí kí n fi bẹ́ẹ̀ ṣe iṣẹ́ púpọ̀ torí mo nígbàgbọ̀ pé ọjọ́ yìí ni mo fi sílẹ̀ fún ẹlẹ́da mi Elédùmarè láti jọ́sìn fún un pé àti láti dúpẹ́ fún pé ó ṣeun nínú ayé mi, gbogbo ohun tí ó ṣe fún mi.

Mi ò tí wọ ọkọ̀ òfurufú rí, só-- fún díẹ̀ yìí mi ò le sọ pàtó nípa ìbéèrè yìí bóyá màá ní ìfẹ́ sí i àbí mi ò ní ìfẹ́ sí i. Ká níní mo ti wọ ọkọ̀ òfurufú rí ní, ní ìsìn, mo lè ṣàlàyé pé àá mo ní ìfẹ́ sí i àbí mi ò ní ìfẹ́ sí i. Fún idi eyìí mi ò le sọ ọ̀wọ̀ púpọ̀ ní èrè amọ́, mo mọ̀ pé tí mo ti rí ọjọ́ náà bá wáyé, màá ní ìfẹ́ sí i láti jókòó sí ibi fèrèsé nínú ọkọ̀ òfurufú láti máa rí, nítorí pé màá fẹ́ máa wo gbogbo ohun tí ó wà ní ojú òfurufú pé èèmọ̀ kíni léyìí, ìwo ni Ọlọ́run tún dá báyìí.

Oúnjẹ alẹ́ mi mo máa ń jẹ ní ago mẹ́fà ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà àmọ́ ní ẹ̀kọ̀kan tí mo bá jáde lọ tí mo bá pẹ́ wọlé, mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní ago méje tàbí ago mẹ́ṣàn. A mọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà oúnjẹ alẹ́ mi, ago mẹ́fà lọ ti bẹ̀rẹ̀ yóò sì pari ní ago mẹ́fà àbọ̀. Ìdí ìjẹ́ náà, nítorí pé láàárín ago mẹ́fà sí ago mẹ́wàá tí màá sùn, oúnjẹ mi yóò oúnjẹ tí mo bá jẹ yóò ti rìn sọ nínú yóò ti digest gidi fún mi ní wàhálà kankan àti tàbí ìkejì. Mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní ago mẹ́fà.

Mo máa ń rí epo sí ọkọ̀ mi ní àsìkò tí mo bá rí i pé ó ti kọjá géèjì. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni mo máa ra epo sí ọkọ̀ mi. Nítorí pé mi ó, tó bá jẹ́ pé mo jáde ní ore kúurẹ́ ní ọ̀sẹ̀ náà, màá ra epo sí ọkọ̀ mi ní ẹ̀ẹ̀mejì ní ọ̀sẹ̀, kí ọ̀sẹ̀ tó parí. Àmọ́ ẹẹ́ẹ̀kan kí ọ̀sẹ̀ tó parí ló wọ́pọ̀ jùlọ tí ó sì máa ń dé ọjo Monday ni mo máa ń sábà lọ ra epo sí ọkọ̀ mi tí yóò gbé mi títí di ọjo Jimoh àbí Saturday tí mo bá ní òde. Àmọ́ tó bá jẹ́ pé mi ò, ibi tí mo fẹ lọ ó pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀, tí mo fẹ yà ó pọ̀, iṣẹ́ tí mo fẹ ṣe ó pọ̀ tí mo máa nílò àti gbé mọ́tò jáde. Mo máa ra epo ní Monday àti Alámisì ní ọ̀sẹ̀ọ̀sẹ̀. So, àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà Monday nìkan ni mo máa ra epo tó bá jẹ́ pé ìrìnàjò mi kò pọ̀ ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ náà.

Mo máa ń lo giláàsì ní ọ̀pọ̀lọpọ̀ igbà tí mo bá fẹ́ ka ìwé, mo jẹ́ ta. Mo máa ń lo giláàsì ní ọ̀pọ̀lọpọ̀ igbà tí mo bá fẹ́ ka ìwé, àbí tí mo bá fẹ́ wò bọ́ọ̀hùn máwòrán, àbí níbò tí mo bá fẹ́ lò fóònù mi, mo máa ń lo giláàsì. Àmọ́ ti mi o then atí wipe ti mo bá fẹ́ jáde nínú òòrùn, mo máa ń lo giláàsì láti fi dènà, àá, ìtẹ̀sí òòrùn, láti fi dènà ìtẹ̀sí òòrùn, mo máa ń le lo giláàsì. Mò ń lo ni gbogbo ìgbà tàbí tí n bá fẹ́ ka, tí n bá fẹ́ ka ìwé ni mo máa ń lo giláàsì. Àmọ́ tí mi o bá ní ìwé tí mo fẹ́ kà àbí tí mo fẹ́ jáde, mi ò kì nílò láti lo giláàsì.

Mo máa ń jẹun ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nínú ọkọ̀ mi, tí ó bá jẹ́ pé mo jí jáde kúrò ní ilé tí ó jẹ́ pé màá le jẹun ní ilé, mo máa ń jẹun ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nínú ọkọ̀ mi. Àmọ́ tó bá jẹ́ pé mi ò jáde ni àárọ̀ kùtùkùtù, mi ò kí ń jẹun nínú ọkọ̀. Àmọ́ otẹ́milorun kí ń jẹun nínú ọkọ̀ mi, ju ki n lọ ilé ìjẹun, ki n lo jeun lo, torí mi ò kí ń jẹun nítaà, mo sì jẹ́ edà tó jẹ́ pé ibikíbi tí n bá máa ń lọ tí mi bá ti jẹun kúrò nílé, màá gbé ẹ̀rọ, màá gbé oúnjẹ mi sínú abọ́ tí wọ́n ń pè ní cooler, màá gbe dání. Ìbi tí mo bá rí pé ó ti rọ̀ mí lọ́rùn láti dúró, màá dúró, màá jẹ oúnjẹ mi nínú ọkọ̀. Kódà tí mi ò bá gbé ọkọ̀ jáde, tí mo bá wọ ọkọ̀, tí mo bá wọ Uber, màá jẹ oúnjẹ mi nínú ọkọ̀ tí ibi tí ó bá jẹ́ èmi nìkan. Àmọ́ tó bá jẹ́ ọkọ̀ tí ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni ó wọ̀ tó jẹ́ bọ́ọ̀sì, mi kí ń jẹun nínúrẹ̀. Àmọ́ tí ó bá jẹ́ ọkọ̀ mi ni mo gbé jáde, mo máa ń jẹun nínú ọkọ̀ mi nígbà kú, nígbà kú.

Ápù tí mo máa ń lò jù ni órí fóònù mi ni ápù WhatsApp torí pé mo máa ń lò ó láti fi kọ̀nẹ́ẹ́tì pẹ̀lú àwọn kọ́sítọ́mà mi. Eyi tí mi ò bá wá, tí mi ò bá wá lo ápu WhatsApp, màá lo ápù Facebook torí ní orí Facebook náà ni mo tún ti máa ń ta àwọn ọjà mi, ni mo ti máa ń pọ olówó àwọn ọjà mi síìkan tàbí èkejì ọlọ.

Bí mo ṣe máa ń dáhùn fóònù mi ní ibi iṣẹ́ ni wípé mo máa ń lo earpiece, torí a o láǹfààní láti gbé fóònù, so mo máa ń fi earpiece seti. So tí fóònù tí bá ní phone call, màá fi earpiece dáhùn. Ìbéèrè tí ènìyàn bá béèrè àbí tí èmi ní ó fẹ́ bá yín sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìléwọ́ mi, earpiece ni mo máa ń lò.

Ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jí àmọ́ kò tún rọrùn fún mi láti darí àwọn ènìyàn jẹ. Torí wípé tó bá ní pé o fẹ́ darí àwọn ènìyàn, àwọn kan wọn ó tẹ̀lé òfin àti ìlànà tí o bá fi sílẹ̀. Àwọn kan wọn ò ní tẹ̀lé òfin àti ìlànà tí tó bá fi sílẹ̀ eléti kọ̀rọ̀lọ̀rọ̀ sí ni wọ́n. So ó rọrùn fún èèyàn láti darí at the same time kò tún rọrùn fún èèyàn tó bá jẹ́ pé àwọn kọ̀rọ̀lọ̀rọ̀ sí ní ènìyàn bá tò kò rọrùn fún èèyàn láti darí wọn.

Mo ṣètò àkókò àkókò agogo ìjí mi sí aago mẹ́ta òru. Tí mo bá ti sùn láàárin láti aago méjìlá sí aago mẹ́ta òru fún wákàtí mẹ́ta, tí mo bá ti jí, màá ṣètò àdúrà òru. Tí mo bá ti ṣe ètò àdúrà òru, tí mo bá ti jí, tí mo bá ti ṣetán, màá bọ́ sí balùwẹ̀, màá wé, màá dáná oúnjẹ tí màá jẹ kí n tó bẹ̀rẹ̀ láti lọ síbí iṣẹ́ òjò mi. Aago mẹ́ta oùn mose àkókò ìjí mi.

Mo máa ń gbọ́rọ̀ àwọn oníbàárà mi látori ẹ̀rọ fóònù tàbí kíìmi kí ó wá sí ọ̀dọ̀ mi kí ó sọ ẹyin tí ó bá fẹ́ àbí ẹyi tí ò bá fẹ́ ní orí ọjà tí mo bá tà fún wọn. Tí wọ́n bá sì ti sọ oun tí wọ́n fẹ́ àbí oun tí wọ́n ò fẹ́, mo máa gbìyànjú láti ṣe àtúnṣe lórí rẹ̀ láti tẹ́ wọn lọ́hùn torí pé wọ́n ní alábàárà, oníbàárà ni ó mọ ọ̀nà.

Mi ò kí ń wọ fìlà torí obìnrin ni mí, a fi fìlà tí mo máa ń wọ sùn nìkan ni mo máa ń wọ. Mi ò kí ń wọ fìlà torí obìnrin ni mí, gèlè ni mo máa ń wé tàbí kí n lo ìbòrùn bí nítorí àwọn àwa ẹlẹ́sìn Mùsùlùmí, ìbòrùn ni a máa ń sábà lo. Fìlà tí mo bá dé fìlà, a jẹ́ pé mo fẹ́ sùn nìyẹn. Mi ò kín dé fìlà.

Ah! Ohun tó wà nínú àpò owó mi pọ̀. Àkọ́kọ́ owó mo máa ń fi sínú rẹ̀. Ẹ̀rọ ìwé ké pélébé tí eléyìnbo ń pè ní jota, mo máa ń fi sínú rẹ̀. Bíírò, pẹ́ǹsù tí mo máa ń fi kọ nǹkan, mo máa ń fi sínú rẹ̀. Ẹ̀rọ iléwó mi, ó máa ń wà nínú rẹ̀ àti àwọn ìwé ìdánimọ̀ mi, mo máa ń fi sínú rẹ̀. Ti iṣẹ́ ìwé ìdánimọ̀, mo máa ń fi sínú rẹ̀ àti àwọn nǹkan mìíràn tí mo mọ̀ pé ó ṣe pàtàkì fún mi tí mi dẹ́ lẹ́ máa ń nílò ní ojúmọ́. Kódà páàdì tí obìnrin máa ń lò láti ṣe nǹkan oṣù rẹ̀, mo máa ń fi síbẹ̀ torí tí ó bá dé ní òjijì, mo máa ń fi síbẹ̀. Tissue paper tí àwọn eléyìí ń pè ní toilet roll, inújú inúra, mo máa ń fi sínú rẹ̀ torí tí mo bá fẹ́ nílò rẹ̀ ní ìgbà tí mi lẹ́rọ̀.

Mo máa ń fi ìpara para tí mo bá wẹ̀ tán ní àárọ̀ tàbí ní alẹ́. Nítorí pé mo jẹ́ ẹni tí ó ní, ah, dry skin, àwọ̀ tí ó máa ń gbẹ fúrufúru. Fún idi eyí tí mo bá wẹ̀ tí mi bá para, ara mi á fúnfún. Mo wa máa ń fi ìpara para ní àárọ̀ àti alẹ́ tí mo bá wẹ̀ tán ní gbogbo ìgbà, ni ati inú ẹrù àti inú ojò.

Mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ nígbà tí mo bá fẹ́ sinmi àbí nígbà tí mo bá ń ṣiṣẹ́ tí mi fẹ́ kí ẹni kankan kó dà mí láàmú. Tí iṣẹ́ náà gbò mí mu, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Tó bá sì tún àsìkò tí mo fẹ́ sinmi, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ tí màá fi le ráyè sinmi kí ń má bà rí ẹni kankan àbí òní wàhálà kan tí ó fẹ́ dà mí láàmú ní àsìkò tí mo bá rẹjú.

Àjọ̀dún wo ni mo fẹ́ràn jùlọ? Àjọ̀dún tí mo fẹ́ràn jù lọ ni àjọ̀dún ọdún iléyá tí àwa Mùsùlùmí ti a máa ń ṣe ní ẹ̀kan ní ọdún, tí ó sì jẹ́ pé a ó pa ẹran láti fi dúpẹ́ fún Ọlọ́run. A máa ń ṣe àjọ̀dún iléyá yìí ní ẹ̀yin oṣù méjì lẹ́yìn tí a bá gba àwẹ̀ Ramadan tán. Ọdún yìí wúnmi púpọ̀, mo fẹ́ràn ọdún yìí púpọ̀ ju gbogbo ọdún lọ.

Kí ni ohun mímu tí mo fẹ́ràn jùlọ? Ohun mímu tí mo fẹ́ràn jùlọ ni, American Kola, ẹ̀yà kókì tí àwọn elẹ́yìnbo ṣe. Ólomi ọsàn dúdú ni, ólomi ọsàn kọ́là ni. Mo nífẹ̀ẹ́ rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ igbà nítorí pé tí mo bá jẹun ní àjẹ́ yó jù, tí mo bá fẹ́ kí oúnjẹ náà kó rẹsọ, òhun ni mo máa n sábà mú lé oúnjẹ tí mo bá jẹ. Mo lè mu ú ní àárọ̀, mo lè mu ní ọ̀sán, mo lè mu, kò sí ìgbà tí mi lè mu, ohun American Kola yìí.

Ṣé mo máa ń rìn ní àlàáfíà? Mo máa ń rìn ní àlàáfíà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, nítorí pé ìrìn rínrin gán ò máa ń jẹ́ kí ẹ̀yà ara kó ní àlàáfíà. Bí èèyàn bá ń jókòó sí ojú kan, àlàáfíà púpọ̀ kò ní tó ara èèyàn, àmọ́ bí èèyàn bá ń rìn bíi ìṣẹ́jú mẹ́wà ní ojúmọ́ tí èèyàn ṣe ìdárayá fún ara, ara ó wà ní àlàáfíà ju gbogbo nnkan lọ.

Mo máa ń tẹ̀lé òfin ẹ̀yà ara ọkọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń tẹ̀lé òfin iyàra ọkọ̀, àfi tí pàjáwìrì bá wà. Ẹ̀yà òfin jẹ́ ohun tí ẹ gbọ́dọ̀ tẹ̀lé láti má fa ìjàm̀bá ọkọ̀ ní ojú pópó. Tórí tí ẹ bá tẹ̀lé òfin ọkọ̀, òfin ayara bí i ayara ọkọ̀, ẹ̀yà ara ọkọ̀, ó lé fa ìjàm̀bá ní ojú pópó. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń tẹ̀lé òfin ẹ̀yà ara ọkọ̀ láti dènà ìjàm̀bá lójú pópó.

Yáwú ni ẹbí mi máa ń ṣe. Aṣa Yorù Mo jẹ́ ọmọ tí ó wá láti èdè ẹ̀ mọ aṣa Yorùbá. Ni àṣà Yorùbá ọkùnrin a máa wọ bùbá àti ṣòkòtò, obìnrin a máa wọ bùbá àti ìró àti gèlè. Ẹ̀ àṣà Yorùbá jẹ́ àṣà kan tí ó gbajúgbajà tí ó sì jẹ́ pé òhun ni àṣà tó dà jù láti fún àgbàlagbà ní ìtẹríba. Tí ẹ bá wo àwọn àṣà yòókù wọn kò ní ohun tí ó ń jẹ́ àmì ìtẹríba àmọ́ ní àṣà Yorùbá wọ́n ní ohun tí ó ń jẹ́ àmì ìtẹríba tí a, tí a fi ń bọ̀wọ̀ fún àgbàlagbà.

Orí máa ń fọ́ mi, orí máa ń fọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ṣè wàhálà. Àmọ́ tí mi ò bá ṣe wàhálà mi ò kí n ní ìpalára pé orí ń fọ́ mi tàbí kì í jì. Àmọ́ tí àwọn ọmọ mi bá dé láti ilé ìwé, wọ́n lè máa sàrọ̀yé pé orí ń fọ́ awọn. Àmọ́ orí ki fọ́ èmi, orí ki fọ́ èmi ní ilé àti lóko.